Ṣé mo fẹ́ràn láti ṣe ìpàdé lórí àwọn fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù, pàápàá jùlọ tó bá ṣe èyí tí ó jẹ́ ìpàdé tí ọ̀nà tí máa jẹ, tí ó na mi ní owó ara mi. Irú ìpàdé bẹ́ẹ̀ mo fẹ́ràn kí n ṣe lórí fóònù.

Irú kọ̀ǹpútà wò ní mọ ní? Ẹm, kọ̀ǹpútà méjì ni èmi ní, oríṣìí méjì sì lọ jẹ́. Ẹ́, méjèèjì jẹ́ kọ̀ǹpútà àgbélétan, èyí tí èro máa ń pè ní laptop. Ìkan nínú ẹ̀ jẹ́ èyí tó gbó jù nínú ẹ̀. Ó jẹ́ kọ̀ǹpútà Lenovo, èkejì jẹ́ HP.

Báwo ni mo ṣe máa ń ṣe, báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Hmm. A, bí èmi ṣe máa ń tọrọ àforíjì, ó yàtọ̀, ó sì jẹ́ lórí irú ẹni tí mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Tó bá ṣe ákẹ́gbẹ́ mi ni mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀, kò ní ná mi ní ọ̀rọ̀ púpọ̀, kò sì ní ná mi ní ǹkan púpọ̀.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Rárá tí mo bá wo kò léye, àkókò tí mo, àkókò tí mo fi ń sùn kò léye nítorí pé ìgbà mí wà tí ẹ́ pé iṣẹ́ máa wọra tí ì máa pe sùn. Ijo mi gan wà tí mi e ń sùn rárá. Ìgbà mí sì wà tí màá tẹ́tí.

Báwo ni o ṣe máa ń darí àwọn, àwọn òṣìṣẹ́? Èmi máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìbọ̀wọ̀. Nítorí pé kódà àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lábẹ́ mi, tí mo j'ọ́gàá le lórí, pẹ̀lú ìbọ̀wọ̀ náà ni. Nítorí pé àwọn tán wà lábẹ́ mi, wọn ò ní wà lábẹ́ mi títí láì. Àwọn náà máa di ọ̀gá ipò tí mo wà àti jù bẹ́ẹ̀ lọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń ní. Ṣùgbọ́n lẹ́yìn ìsejú melokan tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tí ọ̀rọ̀ bá sì ti ń wọ̀ mí lára, mi i ní ìrú.

Báwo ni o ṣe máa n rí ìpèsè àwọn ohun èlò? Eh, bí mo ṣe máa rí ìpèsè àwọn ohun èlò ni pé ní àkọ́kọ́ èmi máa rí, èmi máa rí dájú wípé mo ti sè tò kalẹ̀. Sí sè tò kalẹ̀ ni ohun tí ó gbà àkókò mi jù lọ nínú oun gbogbo. Èyí sì máa.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, nítorí pé èmi náà mọ̀ nípa ìṣètò ẹ̀, ìṣètò ẹ̀rọ, ṣùgbọ́n mi jẹ́ ọ̀gá inú rẹ̀. So lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo ti béèrè pe á, "Ọ̀gá ìṣètò ẹ̀rọ o, bó ni kí n ṣe ṣe yìí?" Gbohùngbohùn yóò mú ohun jáde.

Ṣé o máa ń fi tùràrí rárá o. Èmi kì í fi tùràrí ntorí pé mo kórìíra rẹ̀. Mo kórìíra tùràrí to se pé gbígbọ́ òórùn rẹ̀ lásán ó lè mú kí n fẹ́ bì í, gba ngbà mì ó sì lè mú mi bì gàn.

Ọjọ́ te mi fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ọjọ́ te mi fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ó yẹ kó jẹ́ bọ́yá ọjọ́ ìsinmi èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní Sunday. Iyẹlo èkó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù. Ìdí sì ni pé.

Ṣé mo ní oko? Bẹ́ẹ̀ ni, mo ní oko. Kódà oko mi pín mẹ́ta. Tí a bá fẹ́ fojú wo, ó pé ọ̀nà mẹ́ta. Mo ní oko méjì tó wà létí ilé, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní garden. Mo sì ní oko èyí tó wà ní ọ̀nà jíjìn, èyí tí mo máa ń gbé alùpùpù mi lọ.

Báwo ni o ṣe máa ṣe tòwó òṣìṣẹ́ owó iṣẹ́? Bí mi ṣe máa ṣe tòwó iṣẹ́ ni pé, kọ́ lọ́run sànu kí owó gan-an náà tó dé, èyí tí a mọ̀ pé ní owó oṣù salary lẹ́dẹ̀ ebo, kí owó náà tó dé ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbèsè ti wà n lẹ́, ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣètò ounje wọ́n máa ṣe pàtàkì jùlọ.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Am, eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá volleyball, iyẹn bọ́ọ̀lù aláfọwọ́gbá tí a fọwọ́ gbá sókè kì í ṣeyi tí a gbá sìínú àwọ̀n o, èyí tí a gbá kọjá orí àwọ̀n.

Ìbéèrè yìí jẹ́ èyí tí ó pani lẹ́rìn-ín, nítorí pé ó ń bèèrè pé báwo ni ó ṣe máa ń jí ní òwúrọ̀. Ẹ̀, bé mi ṣe máa ń jí Ọlọ́run ni, ní àkọ́kọ́. Ọlọ́run ló ń jí mi ní ojojúmọ́, mo sì gbàdúrà pé mo ṣe máa dájú pé ó máa ń jí mi lọ lójoojúmọ́ tí màá fi dàgbà dùgbò. Ṣùgbọ́n bé mi ṣe máa ń jí ni pé màá jí, màá si lọ fọ́nu, màá ṣe iṣẹ́ ilé, màá sì jẹun.

Ṣé mo ní aṣọ otutu? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ otutu. Kódà ọ tó mẹ́rin tì mo ní èyí tí ó jẹ́ aṣọ otutu nítorí pé tí òtútù bá máa mú tí ó bá ti di igba otutu èyí tí a máa ń pè ní igbá oyé tí a máa ń pè ní hamattan ní èdè Gẹ̀ẹ́sì tó bá ti di igba oyé abo otutu yìí òtútù máa mú gan ibi tí èmi.

Nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Ehn, lójoojúmọ́ ni l'ákọ̀ọ́kọ́. L'ójojúmọ́, mo gbọdọ̀ gbalẹ̀ kí n ṣ'ètò ìmótótó ilé mi. Ṣùgbọ́n yàtọ̀ sí ojoojúmọ́, tó bá ti di wíkẹǹdì, ìyen-- ìgbẹ̀yìn ọ̀sẹ̀, ìmótótó ilé ká ní káàkiri gbogbo yàrá àti kọ̀rọ̀kọ́ńdú.